Ti n ba n sọrọ niwaju àwọn ènìyàn mi ni ìrora kokan. Mi ìrora n ṣe mí, mi n ṣe ẹni tó máa n ní ìrora tí máa n sọrọ níwájú àwọn ènìyàn, toripé mo jẹ ẹni tó ni ìgboyà dáadáa. So mo ní ìgboyà, ẹrú le ma ba mi nigbá mi but mi ní ìrora tí ma n sọrọ níwájú àwọn ènìyàn.

Yíya àwòrán jẹ́ nǹkan tí mo ò fẹ́ràn torí pé ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí kara mi dà pé pé kara mi yá gágà. So ara àwọn nǹkan tí mo máa ń gbádùn tí mo máa fẹ́ ṣe nìyẹn yíya àwòrán. Mo dẹ̀ ní àwòn àwòrán kan tí mo ti yà tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán gan.

Tí n bá wà ní àárín àwọn ẹlẹ́gbẹ́, mo máa ń farabalẹ̀ ṣètò nǹkan tí mo báa fẹ́ sọ. Ìdí ni wípé màá n fẹ́, mà á fẹ́ rí dájú wípé ọ̀rí nnkan kan mú lọlé, ọ̀rín nnkan kan kọ lára mi. Mà á fẹ́ kọrin bí ẹni tí ó lè, ó lè kọ ǹkan lára mi. So tí mo ṣe máa ń ṣètò ǹkan tí màá sọ láàrín àwọn ẹgbẹ́ ni, láàrín àwọn ẹlẹ́gbẹ́ mi ni mo máa ń rò nkan tí, ǹkan tón mọ̀, tón mọ̀ tán àbí ǹkan tón nílò láti mọ̀. So tí n bá ri iru àwọn ǹkan yìí àti nípa ǹkan ta tí ń sọ tẹ́lẹ̀, mo fún máa ń ṣètò ǹkan tí mà á sọ láàrín wọn.

Ìgbà tí mo má n ṣe ìmótótó ilé mi ni ìgbà, ìgbà tí láàrin ọ̀sẹ̀ tí mi n ṣiṣẹ́, tí mi n lọ ibi iṣẹ́. Ni, ní ìparí ọ̀sẹ̀ ni mo má n ṣe ìmótótó ilé mi. Ní, ní àìkú abí abá mẹ́ta. So ìgbà ni mo má n ṣe ìmótótó ilé mi.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi, mo máa ń tọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀, ẹ́, ọ̀pọ̀lọpọ̀ òmíràn. Mo máa ń tọ́jú ara mi, mo máa ń rí dájú wípé mo jẹ nǹkan tó da. Mo rí i dájú, mo máa ń ríi dájú wípé mo wẹ̀ déédé, mo fọ̀ enu mi wípé mo, mo rìn, mo sure pé mo, ara mi ṣiṣẹ́. Mo máa ń jẹ nǹkan gidi, mi kì í jẹ nǹkan tí ò da. Tí mo ṣe máa ń tọ́jú ara ni yen mo máa ń gé ẹ́ekanna mi, mo máa ń wẹ̀, mo máa ń jẹun tó dára ní àsìkò. Ti mo ṣe máa ń tọ́jú ara mi ni yen.

À, nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbà tí mo máa ń ra, ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárá bí àsá, ayárá bí àsá tuntun ni lẹ́yìn ọdún mẹ́ta, lẹ́yìn ọdún méjì sí ọdún mẹ́ta ni mo máa ń rà. Sugbon ìgbà mi tí ẹ̀rọ ayárá bí àsá mi tó bá, tó bá develop, tó bá tí nǹkan bá ṣe, mo máa ní láti ra tuntun. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́yìn ọdún méjì sí ọdún mẹ́ta ni mo máa ń rà tuntun.

Ti mo bá ti fẹ́ra nǹkan tí mo ṣe máa ń bá oníbàárà sọ̀rọ̀ bí ìyá mi ṣe kọ̀ mí, ni wọ́n máa ń ná ǹkan gan. Wọ́n dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ ni bí i pé ọjọ́ lọ sọ́jà. So tí mo kọ́ lára àwọn témi náà ṣe máa ń bá oníbàárà sọ̀rọ̀ ni mo máa ń ná ǹkan gan, mo dẹ̀ máa ń béèrè ìbéèrè púpọ̀ so kí n lè gbọ́ ọ̀tọ̀ ọ̀nbọ lẹ́nu wọ́n. Bí mo ṣe máa ń bá oníbàárà sọ̀rọ̀ ni. Àmọ́ mo máa ń rí i dájú wípé mi bá wọn sọ̀rọ̀ ni ọ̀nà tó máa mú inú bí wọn. So ọmọlúwàbí lẹ́mi náà.

Bẹ́ẹ̀ni mo mọ bá ṣén ń se oúnjẹ gidi gan. Mo mọ bí a se ń se oúnjẹ gidi gan. Ìyá mi àti ẹ̀gbọ́n mi, ọkọ mi láti kékeré bí ọ ṣe ń se oúnjẹ. So mo mọ̀ dáadáa, mo mọ bá ṣe ń se oúnjẹ dáadáa, oúnjẹ mi sì dùn. So torí ẹ ni mo ṣì máa ń jẹ́ oun tó dára, torí e mo mo oúnjẹ sì. So mo mọ bí a ti ń se oúnjẹ dáadáa.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti ẹ̀kọ. Àkàrà àti ẹ̀kọ ni mo fẹ́ràn jù. Àkàrà tí a fi epo dín pẹ̀lú ẹ̀kọ, ẹ̀kọ tútù, òun ni mo fẹ́ràn jù. Ó dára kí àkàrà yẹn gbónà ki èkọ ẹ dẹ tútù ní àárọ̀. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù niyẹn.

Àá, rárá, báyìí mi kì n wọ ìbọ̀wọ̀. Ìbọ̀wọ̀ ò ṣe, mi kì í wọ ìbọ̀wọ̀. Báyìí mi kì í wọ ìbọ̀wọ̀. À fi tí mo bá fẹ́ ṣiṣẹ́, tí mo bá fẹ́ ṣiṣẹ́ torí pé mo máa ń ṣiṣẹ pẹ̀lú irin. So tí mo bá fẹ́ ṣiṣẹ́ tí mo need láti ṣiṣẹ́ tí mi n fẹ́ kọ́wọ̀ mí dọ̀tí àbí tí mi n fẹ́ kí n ṣe, tí mi n fẹ́ ṣè rá mi lé ṣe boya, mo fẹ́ fọ̀bọ̀ ni mo máa ń wọ ìbọ̀wọ̀. Ọjọ́ lásán.

Àbẹ́ẹ̀nì mo ti lọ sóde rí, mo ti lọ sóde rí dáadáa. Mo ti lọ síbi ìsìnkú rí, mo ti lọ síbi àjọyọ̀ rí, mo ti lọ síbi ìgbéyàwó rí, oríṣiríṣi òde ni mo ti lọ rí. So mo ti lọ sóde rí.

Mo mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan mí ṣe ní inú ilé. Àwọn nǹkan tí a ń lò nínú ilé mo mọ̀ bí wọ́n ṣe ń tún wọ́n ṣe. Bí mo mọ̀ tí ó ṣe ń tún, mo mọ̀ bí a ṣe ń tún iron nu ṣe. Mo mọ̀ bí a ṣe ń tún iná ṣe. So mo mọ̀ bí a ṣe ń tún nǹkan ṣe. Mo mọ̀ bí a ṣe ń kòn nǹkan. Èmí dẹ̀ mó máa ń tún àwọn nǹkan yì ṣe ní ilé mi.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gbà to wákàtí kan sí àbọ̀, wákàtí kan àtabọ̀. So ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba wákàtí kan àtabọ̀. Mo ma ń wọ inú ọkọ̀. So ọkọ̀ tó máa ń gbé àwọn èèyàn, ọkọ̀ elérò. Wọ́n dẹ̀ máa ń, wọ́n ma ń, wọ́n ma ń, wọ́n ma ń gbà mí ní wákàtí kan àtabọ̀ láti dé ibi iṣẹ́.

Ah! Ní báyìí mi ní aṣọ wíwẹ̀, aṣọ wíwẹ̀ mi ti tẹ́lẹ̀, ó ti bàjẹ́. Mi de tìí ra imí, so ní báyìí mi ní aṣọ wíwẹ̀. Mi ní aṣọ wíwẹ̀ kankan báyìí àmọ́ máa to ra.

Ohun kan tí mo lè fọwọ́ mú ní pàtó, tí mo lè nawọ́ sí ní pàtó tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí n bá, tí n bá ṣe nǹkan, tí n bá ṣe nǹkan tó, tó, tó dán gájá tó dáa jù, tí n máa ṣe nǹkan to ye pé àwọn èèyàn lè nawọ́ sí pé ohun yìí pẹ̀lú mi ni, pẹ̀lú mi ló ṣe, òun ló mú inú ọ̀nà, ọ̀nà àbáyọ yìí wá. So tí n bá mọ ọ̀nà àbáyọ wá tó ṣiṣẹ́, nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ nìyẹ́.

Ní tí n bá ṣiṣẹ́ púpọ̀, tí n bá ṣiṣẹ́ tó le àbí tí n bá, tí n bá ṣiṣẹ́ tó le àbí tí n bá ronú jù ni orí máa ń fọ́ mi. Àmọ́ àìjẹ́bẹ̀ orí ò ń fọ́ mi, orí ò ń fọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ma n tẹ̀lé òfin yàrá ọkọ̀ dáadáa. Mo jẹ́ ẹni tó jẹ́ ọmọlúwàbí gidi so gbogbo òfin ìlú àti òfin mìíràn mo má n tẹ̀lé. So òfin yàrá ọkọ̀ ni ó jẹ́ òfin tí mo má n tẹ̀lé dáadáa. So bẹ́ẹ̀ni mo ma n tẹ̀lé òfin yàrá ọkọ̀.

Nígbà tí mo lọ sí ọjà gbẹ̀yìn ní ìjẹta, nígbà tí mo kẹ́yìn lọ sí ọjà ní ìjẹta, mo lọ sí ọjà ní ìjẹta làti ìgbà yẹn mì ti ń lọ sí ọjà. So nígbà tí mo kẹ́yìn lọ sí ọjà ni, mo lọ ra àwọn ǹkan.

Mo ma n lọ sùn ní tí n ba ní iṣẹ́ kankan láti ṣe àbí nǹkan kan láti parí, mo ma n lọ sùn ní wákàtí mẹ́jọ sí mẹ́wàá, bẹ́ẹ̀ mo ma lọ sùn tí n ba ní kankan láti ṣe. Ṣùgbọ́n tí n máa ní iṣẹ́ láti ṣe, a mo lè wọ wákàtí méjì ni.

Fóònù alágbèéká tí mò ń lò ni wọ́n pè ní Tecno. Tecno ó portable ṣùgbọ́n ó wa slow díẹ̀. Àmọ́ òhun ni fóònù alágbèéká tí mò ń lò, Tecno Pop Eight.